Nígbà wo ni o kẹ́yin kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ dáadáa nígbà tí mo kọ́kọ́ dé ẹnu iṣẹ́ tí mo wà yìí.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Mo máa ń ṣètò owó iṣẹ́ ní ìparí oṣù. Bí mo ṣe bá ń ṣètò ẹ̀ ni pé tí a bá ti gba owó, aa ti yọ, a ṣe account, a yọ eléyi tó bá jẹ́ èrè lórí ẹ̀. Inú èrè yìí la ti máa mọ̀ bí a ṣe charge owó tí yóò jẹ́ owó iṣẹ́. So bá ṣe máa ń ṣe ni.

Ṣé o máa ń wọ ìborùn? Mi ò kí ń ṣe obìnrin ṣó mi ò kí ń wọ ìborùn. Nibi tí mo wà, àwọn tó máa ń wọ ìborùn, àwọn ni obìnrin. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, ọkùnrin ò kí ń sábà wọ ìborùn, ìborùn ṣó obìnrin ló wà fún un.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn voice assistant? Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn dáadáa bíi Gemini àbí Google voice assistant ni órí fóònù mi, ó dẹ̀ máa ń wúlò gan pàápàá tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tí mi ò fẹ́ tẹ fóònù.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Mo ní ètò ààbò ní orí kọ̀ǹpútà mi tí mo máa ń lò láti lè dojú kọ virus tí ó lè fẹ́ takò kọ̀ǹpútà mi tàbí kó bàjẹ́. Ètò ààbò yìí ni mo máa ń lò dáadáa.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, pàápàá àwọn tó sún mọ́ mi tí wọ́n ń sún mọ́ ilé mi dáadáa. Gbogbo wọn ni mo mọ̀, tí mo mọ orúkọ wọn, mo mọ orúkọ àwọn ọmọ wọn náà. Torí pé a máa ń bá ara wa sọ̀rọ̀, ṣeré àti pé a máa ń, a máa ń fúnra wa ní nǹkan, ó jẹ́ kí mo mọ̀ wọ́n dáadáa.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé mo máa ń ronú jinlẹ̀ dáadáa. Mo lè lọ síbi tí ó quiet, ibi tí ó sì ariwo láti lọ ronú nípa àwọn nǹkan láti lè mú àwọn èrò tuntun jáde wá. Ìgbà mí mo dé lè sùn kí ń jí kẹ́rò tuntun wá.

Ti o mọ bi a ti ń se oúnjẹ, mo mọ bi a ti ń se oúnjẹ. Ó lóyún àwọn oúnjẹ kan tí mi ò mọ̀ sé, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí ó jẹ́ pé mo máa ń jẹ, òun ni mo mọ̀ sé dáadáa. Mo lè se ìrẹsì tó jẹ́ oúnjẹ tí mo máa ń jẹ ju, mo lè se ẹwà tó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù. Kò sí oúnjẹ tí mo ń jẹ tí mi ò fẹ́ lè sè.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà, kò sí wàhálà ní agbègbè mi. Tí bá ń rìn, mi ò kí ń jáya rárárárá torí mo mọ̀ pé nǹkan buburú kan kò le ṣe mí lágbára Ọlọ́run tí mo tún gbàgbọ́ nínú rẹ̀. So mo máa ń rìn ní àlàáfíà káàkiri ní gbogbo ibi tí bá lọ, kò sí wàhálà.

Ṣé o ní ọkọ̀? Rárá mi ò ní ọkọ̀, mi ò lọkọ̀ ayọ́kẹ́lẹ́ torí pé mo sì ń gbìyànjú láti ra ọkọ̀ ni. Ọkọ̀ sì jẹ́ nǹkan tó fẹ́ wọ́n díẹ̀ àbí tí mi ò sì fi bẹ́ẹ̀ nilò púpọ̀ jù torí mo máa ń wọ ọkọ̀ ní ọ̀dọ̀ àwọn tó ń fi ṣe okowò ni tí mo bá ń lọ síbi kan kan.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Kódà best form of ìwé tí mo máa ń kọ, ọwọ́ ni mo fi máa ń kọ. Mo dẹ̀ ní handwriting tó rẹwà dáadáa nínú paper. Ṣùgbọ́n nígbà mí, a lè máa ń kọ lórí ọwọ́ kó jẹ́ kí a máa tẹ̀ lórí kọ̀m̀pútà náà ni.